Ó ma gbọ ọrọ ẹ rẹ. O n beere ni ọwọ mi pe ṣe mo ma n mu coffee nibi iṣẹ ni ojoojumọ. O rọ fun pe, a ko mọ ni pe, in fact a ni ẹrọ, ẹrọ tó fi n ṣe coffee ni ọfiisi wa.

Baliki wá jọ, mo fẹ béèrè ní ọwọ́ rẹ ni. Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni, ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Torí ní tèmi o, ọjọ́ àánú ni mo fẹ́ràn jù. Torí ọjọ́ yẹn, ọjọ́ yẹn jẹ́ ọjọ́ pàtàkì, ọjọ́ ńlá, ọjọ́ ìyanu.

Pamílẹ́rìn, jọ́ ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn. Mo dẹ tí fẹ́ béèrè ní ọwọ́ rẹ. Ó dẹ́ ṣe pàtàkì jọ́ dá mi lóhùn. Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Torí ó ṣe pàtàkì ó, kó fi kó má fi pamọ́ sí orí cloud o.

Kọ́lá jọ wá. Ehehn, o ti ẹ̀, o ti ẹ̀ fún mi ní ìpadàbọ̀ fún iṣẹ́ te lọ ṣe ní ìjọ sí. Báwo ni ìgbéyewó iṣẹ́ tó kẹ́yìn yẹn ṣe rí? Mo fẹ bẹ̀rẹ̀ ní ọwọ́ rẹ ni o.

Àwọn ẹlẹ́gbẹ̀ mi, ṣe o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù ta má a ń ṣe tàbí ká máì ṣe mọ́, ká kúkú má a lọ sí ọ́fíísì ká má a ṣe ìpàdé náà. Èwo ni o fẹ́?

Olúwarọ́tími, ṣe o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú oko? Nítorí ó ṣe pàtàkì ó kí o máa di ọjà ààbò nígbà tó bá wà nínú oko o, Olúwa wà pẹ̀lú rẹ.

Àbúrò mi, kí ni ó máa ń jẹ ní òwúrọ̀? Nítorí ní tèmi o, mọ́ímọ́í àti ẹ̀kọ o ti yó mi kí njẹ́ mú omi le. Ẹ̀yin olóyìnbó mi ò mọ̀ nǹkan tí ẹ̀ ń jẹ láàárọ̀ o.

Ọ̀rẹ́ mi ìgbéyàwó tí an lọ ní ọ̀tún la mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni ṣe o máa n pa owó pamọ́ nítorí àwọn ọmọ eré ìdárayá tón máa wá síbẹ̀ yẹn, ó yẹ kí à ńa wọn lówó.

A a, a a, ọ̀rẹ́ mi, nígbà wo ni o máa ra ẹ̀rọ aráyàbíàṣà tuntun? Torí iyí tí ó wà ní ọwọ́ rẹ yìí, ó ti gbó. O dẹ́ need i láti ra tuntun. Jọ̀ọ́ ra tuntun.

Àbúrò mi, jọ̀ọ́ mo fẹ́ béèrè ẹ̀bùn kan lọ́wọ́ rẹ ni. Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Nítorí tí èmi bá jẹ́ àdéhùn, mi kì í múṣẹ, ó jẹ̀ máa ń dùn mí lọ́kàn pé mi kì í lè mú àdéhùn tí mo múṣẹ.

Àbúrò mi, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ, ó tè ti gbé mi lọ́kàn. Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Torí ó ṣe pàtàkì ko máa lọ rí dókítà o ko lọ́wọ́ àyẹ̀wò ara rẹ o torí ó ṣe pàtàkì.

Ọ̀rẹ́ mi, ṣe o ti gun alùpùpù rí? Nítorí ní tèmi ọjọ́ tí mo gùn bí èmi bẹ́ẹ̀ náà ni ẹ̀mí mi ṣe ń dùn. Pùpùpù. Ẹ̀mí ọ̀tá mi fẹ́ ẹ bọ̀. Mo jẹ̀ ti búra pé ṣẹ̀ mi ò ní gun mọ́ láyé láyé mi.

Ọ̀rẹ́ mi, ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Nítorí èmi o, mì í fẹ́ràn rẹ̀. Àmọ́ tí òtútù yìí bá dé báyìí, mo máa ń wa aṣọ ìbora fi bora ni o.

Ọ̀rẹ́ mi, jọ̀ọ́ mo fẹ́ bèrè nnkan kan ní ọwọ́ rẹ ni, oní mí jẹ máa dùn tí o bá lè dá mi lóhùn. Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Nítorí èmi o, mi fi tọkàntọkàn gbà á, àmọ́ ó da lẹ́ẹ̀kọ̀kan ká máa lọ sí ibẹ̀.

Busola, jọ mo fè bèèrè nkankan ní ọwọ rẹ ni. Ṣé o féràn orin òkè? Nítorí èmi nífẹ̀ẹ́ rẹ̀ gan, torí ó dá lára, ó jẹ̀ mọ́ra ní gágá, ó jẹ̀ ní àláfíà eré ìdárayá àti àdáṣe.

Wa, ìwọ omọ yí. Kílódé tó ṣe ń padà bọ̀ láti ibi iṣẹ́ láago mélòó ní ago yìí? Kí ló dé? Jọ, mo fẹ́ bèrè ní ọwọ́ rẹ ni. Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́ tí o máa fi dé ní ago yìí.

Wa wa wa wa wa Bisola, ṣe o rántí Kọ́lá tí a jọ lọ sí school ní ìgbà yẹn náà? Mo máa gbọ́ pé ààrẹ ò yá. Mo gbọ́ pé ó wà ní ilé ìwòsàn. Jọ̀ọ́, mo fẹ́ bèrè ní owó rẹ ni o. Ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí nígbà tí ààrẹ ò yá ní ọjọ́sí?

Arákùnrin, jọọ mo fẹ́ bẹ̀ẹ ní ìbéèrè kan ni, ṣe o máa ń jẹ oúnjẹ tó kù? Nítorí mo ní àwọn oúnjẹ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sílé tí ó máa wù mí láti fi tọrẹ. Torí ẹ ni mo fi ń béèrè ní ọwọ́ rẹ. Jọ, ṣe o máa ń jẹ oúnjẹ tó kù?

Ìmísíọlá, jọ́ọ́ mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ̀ ni, ibo ni o fẹ lọ sí ìsinmi? Torí mo ní dì ìsinmi púpọ̀ púpọ̀. Lẹ́nu ijọ́ mẹ́ta yìí, ara ń ro ọ̀tá mi, so mo máa need láti lọ sí ìsinmi.

Rántí mi, jọ́, ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Nítorí ní ọjọ́ ìsinmi, èmi àti ẹ pẹ̀lú àwọn ọmọ mi ó nífẹ̀ẹ́ pé ká lọ síbẹ̀.

Ìwọ omọ yí, wà nbi bàyí. Jọ́, ṣe o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mo rọ pé kí n bèrè ní ọwọ́ rẹ ni. Nítorí pé tí àwọn olùkọ́ yín tí wọ́n bá ń sọ̀rọ̀, ó dára kí o máa kọ ìròyìn sílẹ̀

Ọ̀rẹ́ mi, jọ̀ọ́ mo fẹ́ bèrè ní ọkàn ìkankan lọ́wọ́ rẹ ni. Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Nítorí ọjọ́ ìbí mi ti ọdún yìí mo fẹ́ ṣe é ní aláriwo ni. Kó láriwo, kó jẹ òwuyẹ. Jọ̀ọ́ sọ fún mi, báwo ni mo ṣe máa mọ̀? Báwo ni màá ṣe ṣe ọjọ́ ìbí mi?

Jọ̀wọ́ dami ní ọ̀la. Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Mo máa fẹ bèèrè ní ọwọ rẹ ni. Nítorí mo fẹ́ eré ìdárayá fún àwọn ọmọ mi tí wọ́n bá dé láti ilé ẹ̀kọ́.

Ọ̀rẹ́ mi, mo ti fẹ́ bèèrè ǹnkan lọ́wọ́ rẹ ni. Nígbà wo ni o kẹ́yìn tí o kó ǹnkan tuntun ní ibi iṣẹ́? Nítorí ó ti pẹ́ gan an o. Ó ti pẹ́, pẹ́, pẹ́, pẹ́ gan an ni. Nígbà wo ni? Jọ̀wọ́ sọ fún mi torí mo fẹ́ mọ̀ torí ó ti pẹ́ gan an.

Ọ̀rẹ́ mi, o tí ẹ ń sọ fún mi kankan ní kankan, wà á máa fi ọ̀rọ̀ pamọ́ fún mi. Mo ti ń sọ ẹ láti ọjọ́ ọ̀jọ́ yi, báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Torí mo ń ṣo ẹ ni, jọ sọ fún mi, èmi náà fẹ́ mọ̀.

Ọmọ mi, irú èdè wo gan-an ni o fẹ́ ko? Àbí irú èdè wo ni akẹ́kọ̀ọ́ rẹ sọ fún ẹ pé ko kọ? Sọ fún mi bóyá mo lè bá ẹ ṣé. Jẹ́ kí n ti ẹ̀ bèrè ní ọwọ́ rẹ, èdè wo ni o fẹ́ kọ gan?

Àbúrò mi, ìgbéyàwó rẹ tó ń bọ̀ lọ́jọ́ iwájú yìí, Ọlọ́run a jẹ́ kí ọjọ́ náà kó péjọ. Mo fẹ́ bèrè ní owó rẹ ni kí n tó gbàgbé. Irú ẹ̀bùn wo ni o fẹ́ran fún àwọn ènìyàn tí wọ́n bá máa wá sí ìgbéyàwó rẹ?

Hey kejì, bí o ò sọ fún mi ní nǹkan kan, ó dà pé o ń fi ǹkan pamọ́ fún mi. Ẹ, wo gbogbo ilé ìtajà rẹ tó ṣe kún. Jọ, mo fẹ́ bèrè ǹkan lọ́wọ́ rẹ ni. Kí ni ìlànà ìpolówó rẹ tó fi ń polówó ọjà rẹ?

Ìwọ mọ yìí, kí tie lo máa n ṣe ẹ gan. Ahhan! Ìwọ ni lójọjúmọ́, ìgbà mélòó ni ó máa jẹ́ kí fóònù rẹ gbóná? Orí fóònù ló máa wà láti àárọ̀ títí titi di alé, ò kí ń sinmi. Kí ló dé gan an? O má ba fóònù rẹ jẹ́.

Amina, ṣe o ní káàdì iṣẹ́? Mo rí mo mọ̀ pé kí n bèrè lọ́wọ rẹ ni o, torí tí a bá dé ibi iṣẹ́, òun la máa lò. Tí o ò bá mú dání, bóyá ka padà lọ sí ilé ka lọ mu torí a máa ní ìdí ẹ.